Mo máa ń gbọ́ fún orin tí mo bá wà nínú ọkọ̀. Mo dẹ̀ máa ń gbọ́ ẹ̀rọ radíò nígbà mí. Mo sì lè máa gbọ́ àwọn ohùn, àwọn ǹkan mìíràn lórí àwọn ẹ̀rọ ayélujára tí.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, bimo ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá ni láti lè gbé fún ẹlòmíràn tó bá ní ìmọ̀ jù mí lọ lórí àwọn ìpèníjà tí mo bádojúkọ lórí àwọn, lórí ẹ̀rọ ayélujára bí àsá "so" àti àwọn àlàyé mìíràn.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láti àwọn eh agbábọ́ọ̀lù sí agbábọ́ọ̀lù tó sì máa ń jẹ́ ǹkan tó dùn ún wò ó sì jẹ́ ǹkan tí ó máa ń panilẹ́rìn-ín gẹ́gẹ́ bí àwọn agbẹ́gbẹ́ bọ́ọ̀lù kan bá ṣe ń gbó ojú ewúró sí àwọn mìíràn.

Mo fẹ́rẹ̀, mo fẹ́ran iṣẹ́ ìta gbangba ó jẹ́ àwọn iṣẹ́ kan tó ṣe é yàn láàyò, tó sì fọkànbalẹ̀, tó sì máa ń jẹ́ kí àwọn èèyàn kan jára mọ́ èèyàn.